Àwọn nǹkan ìdojúkọ tó dẹ́ wà níbi iṣẹ́ mi ni pé àwọn nǹkan tó dẹ́ dára, àwọn nǹkan tó, tó dẹ́ nímọ̀ dáadáa, àwọn nǹkan tó máa ń jẹ́ kí òṣìṣẹ́ kó ṣe iṣẹ́ dáadáa. Gbogbo àwọn nǹkan yìí, àwọn nǹkan ìdojúkọ tó dẹ́ wà níbi iṣẹ́ mi. Gbogbo àwọn nǹkan yìí ó ń de, ó máa ń jẹ́ kí òṣìṣẹ́ ṣe iṣẹ́ dáadáa torí gbogbo àwọn kọ̀m̀pútà yẹn àti àwọn air condition yẹn gbogbo ẹ, wọ́n dẹ́ wà. Ó máa ń fún òṣìṣẹ́ kọ̀ọ́dẹ́ ṣe iṣẹ́ dáadáa. Òṣìṣẹ́ kọ̀ọ́dẹ́ ni máa feel pé kò fẹ́ ṣe iṣẹ́. Gbogbo àwọn òṣìṣẹ́ yẹn, ká lu kú máa ń ṣe iṣẹ́ dáadáa ni torí pé àwọn nǹkan ìdojúkọ tó dẹ́ dára àwọn ni wọ́n dẹ́ wà níbi iṣẹ́ wa. Gbogbo àwọn òṣìṣẹ́ yẹn wọ́n máa ń gbádùn wọn.

Bí mo ṣe máa ń kọju ìdénà ọkọ̀ ni pé, mo máa ń kọju rẹ̀ kó máa wo, kó máa wo àárín ọ̀nà ni. Torí tó bá lè wo àárín ọ̀nà yẹn, ẹ̀hẹ̀ǹ ìgbà yẹn ni ó máa ń jẹ́ kí n rí gbogbo nǹkan tó bá wà lójú ọ̀nà. Bí mo ṣe máa ń, bí mo ṣe máa ń kọju ìdénà ọkọ̀ mi nìyẹn. Torí tí mo bá dé kọju ẹ̀ bà yẹn, mi ò dẹ́ni máa rí ọ̀nà dáadáa. Ọ̀, nǹkan tó dẹ̀ fà átí mo máa ń fi kánjú ẹ̀ gidi gan nìyẹn. Torí tí mo bá ti kọju ẹ̀, ó máa wo gbogbo ọ̀nà ni. Ohun nǹkan tó bá dẹ̀ wà lọ́nà yẹn, ó máa, ó máa, ó máa ń fi, ó máa ń hàn ẹ́ fún mi. Gbogbo ẹ̀, kò dẹ̀ sí nǹkan tó máa wà lọ́nà yẹn tí mi ò dẹ́ kí ń rí tí mo bá ti kọjú ìdénà ọkọ̀ mi sáàrín. Ó máa ń jẹ́ kí n rí gbogbo nǹkan ni.

À, bẹ́ẹ̀ni. Mo máa ń jẹ oúnjẹ tó dẹ lọ́rọ̀ fún ìlera dáadáa torí nǹkan tó dá yẹ kí èèyàn máa ṣe nìyẹn, mi ò dẹ̀ kì í ṣeré pẹ̀lú àlàáfíà mi. Nǹkan tó fá tí mo máa ń fi jẹ oúnjẹ yẹn dáadáa nìyẹn torí àlàáfíà ò ní kókó. À, mo dẹ̀ fẹ́ràn àlàáfíà mi dáadáa. Gbogbo ǹkan tó bá máa ṣeré, gbogbo ǹkan tó bá máa tẹ àlàáfíà mi báyìí, mi ò de kí n ṣeré pẹ̀lú ẹ̀. Mo máa ń jẹ àwọn oúnjẹ yẹn dáadáa tí mọ́ bá ti gbọ́ pé kíní báyìí o, ọ́ máa ń jí kíá, yóò máa jẹ́ kí àlàáfíà ẹ wà dáadáa, yóò máa jẹ́ kí àlàáfíà ẹ ṣe ǹkan tó dá. Mọ́ máa ń jẹ ǹkan báyẹn ni. Gbogbo àwọn oúnjẹ tó dẹ dá yẹn, mọ́ máa ń jẹ wọ́n ni. Torí ǹkan tó bá dáa fún àlẹ̀rú ara kí sì ǹnkan tó yẹ́ kí eeyan máa fi ṣeré ni, mọ́ máa ń jẹ gbogbo ẹ̀, mọ́ máa ń jẹ wọ́n dáadáa.

Ah, èmi mo máa ń mú ìgbójú ò software mi dáadáa torí tí ń bá ti mú software yìí, tí ń bá ti mójútó software mi, hun, virus máa wọlé. Ǹkan tó bá ti mo máa ń fi mójútó nìyẹn mi ò dẹ́ kí ń ṣeré pẹ̀lú imójútó rẹ. So bó se wà fún mi nìyẹn, wọ́n máa ń mójútó ẹ̀ dáadáa. Torí nǹkan tó dẹ́ yà kí, ǹkan tó dẹ́ dá kí eyan ṣe ni mo dẹ́ fẹ́ràn kí máa ṣe, mi ò dẹ́ kí ń ṣeré pẹ̀lú ẹ̀. So ǹkan tó bá ti mo máa ń fi mú mójútó software mi nìyẹn dáadáa torí kọ̀mpútà mi ó máa ń bá mi ṣiṣẹ́ dáadáa, kò dẹ́ kí màá ṣeré pẹ̀lú software tó dẹ́ wà lórí ẹ̀. Ǹkan tó bá ti mo máa ń fi mójútó wọn nìyẹn torí ó mójútó wọn yẹn, nǹkan tó dẹ́ dá ni, kò dẹ́ yẹ kí ẹ̀yan máa ṣeré pẹ̀lú software rárá.

A! Bẹ́ẹ̀ni, ìgbà kan wa tí mo fẹ́ lọ síbi kan, so mo dẹ̀ sí iná ìgbà yẹn, mo dẹ̀ sí iná ibi tí mò ń lọ, mo dẹ̀ lọ já sí bẹ́ẹ̀ kan. Ìgbà yẹn ni mo dẹ̀ mọ̀ pé bẹ́ẹ̀ ni mo dẹ̀ sí ọ̀nà ibi tí mò ń lọ. Mo ní láti padà sẹ́yìn, mo padà sẹ́yìn lọ́nlọ́́n kí n tó bẹ̀rẹ̀ sí í bí àwọn èèyàn lérè pé, "à! Ọ̀nà wo ni mo máa gba? Ibi tí mo fẹ́ lọ ní, mo fẹ́ lọ síbí báyìí, mo fẹ́ lọ síbi báyìí." Ọ̀, nígbà tí mò ń bí àwọn èèyàn lérè ni àwọn èèyàn bá ń fi ọ̀nà hàn mí bí mo ti ṣè ri ọ̀nà tí mò ń lọ nìyẹn. Ọ̀, nígbà tí mo wà lẹ́yìn, mo dẹ̀ sí ọ̀nà tí mò ń lọ. Mi ò dẹ̀ mọ ibi tí mò ń lọ. Ọ̀, nígbà tí mo bí àwọn èèyàn lérè, wọ́n wá júwe fún mi. Mo bá lọ rí ọ̀nà tí mo fẹ́ dé.

Bí mo ṣe máa ń tọrọ àforíjì ni pé mo máa lọ bá ẹni tí mo ṣẹ̀ ni. Torí èmi mi ò dẹ̀ kí n ṣeré pẹ̀lú àforíjì. Emi ò dẹ̀ kí n ṣeré pẹ̀lú títorọ àforíjì torí ǹkan tó dá kí yan máa ṣẹ̀ ni. Tí mo bá tírí bi mo dẹ̀ ṣẹ̀ yàn bá yí, mi ò dẹ̀ kí ń jẹ́ kán kí n ṣẹ̀ yàn but. Ṣùgbọ́n mi àwọn nkán wọn máa ń wá. Tí n bá tírí bi mo ṣẹ̀ yàn bá yí, mo máa lọ n bá ni. Hun o wá ní pé, "àh lágbájá o dákun dáríji mi o." Bí mo ṣe máa ń tọrọ àforíjì ni yen, máa lọ bá yàn pé dákun má saanù mí, foriji mi torí ǹkan tí mo ṣe fún ẹ̀ yẹn kò kí dẹ̀ ṣe ǹkan tó dáa ni. Torí èmi náà bí mo ṣe wá yìí mi ò dẹ̀ gbádùn ǹkan tí mo ṣe fún ẹ̀ yẹn, torí kò dẹ̀ dáa rárá bí mo ṣe máa ń tọrọ àforíjì niyen.